Ìgbà tí mo máa ń ha epo fún ọkọ̀ mi, mo máa ń ha epo fún ọkọ̀ mi nígbà tí ó bá pọ lọ wẹ̀ àbí inú oṣù yìí báyìí, òun ló ra títí, títí, títí, títí ó bá dìgbà kan owó o sí lọwo ẹ̀. Àbí èmi náà mọ̀ lórí pé da ojò kí a, kí a fún. Mo máa ṣe bẹ ẹ̀ n gba kankan. Mo máa ṣe bẹ ẹ̀ n dá kọkan. Tèèyàn bá wà pọ̀, èèyàn gbọdọ̀ mọ̀. Mọ ṣe àtìlẹyìn fún ara èèyàn nílé ayé ni. Ẹni tó bá, àwọn ẹni tó bá ti ní ọkọ pẹ̀lú, ìyàwó bá ti ní ìfẹ́ sí wọn, wọ́n gbọdọ̀ mọ̀ ní ìfẹ́ sí gbogbo, gbogbo ǹkan ayé wọn ni. Bó ṣe dá tó, bó o ṣe dá tó, wọ́n gbọdọ̀ ṣe pẹ̀lú ẹ̀ ni. Òun ni jẹ́ ìfẹ́ òtítọ́. Ìgbà tó bá wà, a jọ jẹ, ìgbà tí kò bá sì sí, atún jọ jẹ pọ̀ Olóhun ó fi àlùbáríkà sí, olóhun ó fi ìdùnú sí, olóhun ó ní bá wa nínú jẹ. Ogun ìdàmú. Ọlọ́run ò ní jẹ́ àárín nígbà gbogbo. Àdúrà, àdúrà ni ń bori gbogbo nǹkan. Ọlọ́run ó tẹ̀ wá lọ́run. Nǹkan rere rere t'ọmọlúàbí mọ n ṣe. Fi lọ síwájú ju báyìí lọ. Ọlọ́run ó jẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ láìpẹ́ láì jìnnà.

Ìgbà mélòó ni Ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìgbà mélòó ni ń lọ sí ibi iṣẹ́, ó dé pọ̀. Ìgbà gbogbo ni ń lọ sí ibi isẹ. Ín mọ́ ní ijọ́ ìsinmi gan àti ijọ́óo mi ẹ ni, Samedi pẹ̀lú Dimanche. Ijọ́ ìsinmi ẹ Samedi mii ín tún mo n lọ sí ibi iṣẹ́, mo lọ sí ibi iṣẹ́. Ah! Ibi iṣẹ́ ni kókó, ibi iṣẹ́ ni ń fà láá n rówo, láá ná, láá jeyàn, l'áwùjọ, ni àwọn èèyàn ń fún wa ní èyi tò yẹ, ni àwọn èèyàn ń pọ̀n wá lé, àwọn èèyàn ń ṣàwà. A bá ní iṣẹ́, a bá kówó wọlé, aa lè jeyàn, a bá sọ̀rọ̀ báyìí, àwọn èèyàn ó mọ̀ dití, èèyàn ó mọ̀ tútọ́. Iṣẹ́ le dà, Ọlọ́run ò ní jẹ́ kí iṣẹ́ bàjẹ́ fún wa, Ọlọ́run ò ní jẹ́ ká rogun, a ní iṣẹ́, Ọlọ́run ọdún wa nínú, Ọlọ́run o níbà wá nínú jẹ. Ìbéèrè tẹ béèrè lọ́wọ́ mi, èsì tí mo rí tí mo fún ni ẹ̀, ẹ ṣe gan-an mo dúpẹ, salamalẹ́kù.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tí i mo n ṣe ẹ̀tọ́ nǹkan, mo mon ẹ̀tọ́ mi. Bá mú ẹ̀tọ́ mi ni ọ́ko mi n sín, mo mọ̀ pé mo gbọdọ̀ máa tọ́jú ọkọ mi, mo gbọdọ̀ máa se oúnjẹ fún un. To bá béèrè yàrá lọ́wọ́ mi, mo gbọdọ̀ máa fún un. To bá ti rẹ̀ mí, mo gbọdọ̀ ṣipẹ́ fún un. Kì í sì ṣe, kì í sì ṣe bí tí mo ṣe le ṣe gbà. Ìjọ mi tó bá fẹ́ wá kí a gbé fún un, síná yóò bẹ́ẹ̀ sì mọ òòtá. Ẹ̀tọ́ mi lórí àwọn ọmọ mi, àwọn nǹkan tí mo gbọdọ̀ máa ṣe fún àwọn ọmọ, àwọn nǹkan tí mo gbọdọ̀ mọ, ẹ̀tọ́ mi lórí àwọn òbí mi, àwọn nǹkan tí mo gbọdọ̀ máa ṣe fún àwọn òbí mi, àwọn nǹkan tí mo gbọdọ̀ máa ṣe fún àwọn ọ̀rẹ́ mi. Ẹ̀yán yìí mọ̀ gbogbo nǹkan. Àmọ́, wọ́n bá tó lọ-- Íman wọ́n bá tó lọ́hùn fún mi. Èyí tí mo mọ̀ tí mo gbọdọ̀ ṣe, mo máa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run wípé kó fún mi ṣe kì í ṣe kalẹ́, kó fún mi ṣe kì í ṣe, kó jùmọ̀ tí mi kí àṣírí mi bọ̀. Kì í rí bá ti ṣe. Àwọn ẹni tí mo ń ṣe fún náà pàápàá kì í rí wọn lánàá. Ìdùnnú àti ayọ̀ kò jẹ́ tìtì gbogbo wa. Ọlọ́run ò ní gbàgbe gbogbo wa áyọ àti ìdùnnú. Láfiì lo odún yi parí. Ọlá, láú lá, ọlá kuwata ilà bií là á lé o roo simi Ṣalaamu aleekun.

J'ai pas compris la qu-- qu'est-ce que je veux dire. Je pense qu'il y a un problème à ce niveau. Euh, la question n'est pas bien posée. Je suis dans un script yoruba, on me parle en français, on me demande qu'est-ce que je veux dire. Et la phrase aussi, des fois ça rame, ça, ça, ça se décompose et tout, c'est un peu bizarre et tout. Mais j'ai quand même fait l'effort de, de tenir une discussion et tout. Je pense que c'est à leur niveau là-bas. Je vais essayer de redire en yoruba. Mo rí pé, eeeh, wàhálà kan wà níbí táa n ko ìwé ná. Nítorí ìwé ná ní sin, ìbéèrè tán bèèrè lọ mí nínú French, nínú, eeeh, èdè òyìnbó ló jáde sí. Nínú èdè òyìnbó ló jáde sí, nínú èdè Yorùbá ló sì gbọdọ̀ jáde sí. Donc mo rí pé, o ní, ó jọ pé wọ́n ní wàhálà kan lọ́hùn tó, tó fa sábà bí nǹkan bẹ́ẹ̀. Hmm, nítorí ẹ ní mo sọ sí French ná tó bọ́ táná ni mo tó máa sọ sí Yorùbá ná pàápàá. Ọlọ́run fún gbogbo wa mọ́ ń ṣe. Salam.

Èdè tí mo fẹ́ kọ gan ni English. English yẹn máa ń wù mí bàjẹ́, n sì wá mọ̀ páálí páálí. N tẹ̀ mọ díẹ̀ nínú ẹ̀ páálí páálí. Mo sì like English yẹn. Ton máa ń kọ, ó máa ń sọ báyìí. N máa ń jọ nǹkan raba-raba fún mi títí títí. Wọ́n dùn mo mi títú tóbirin báa ń sọ, tí máa ń ṣákọ, tí máa ń jẹ kíni. Wàlahi ń mo n wù mí, n moo ń wù mí gan ni. Bá tẹ mọ́, mo máa sọ tó-- Ọlọ́run ní fọwọ́ sẹ́ ìmi ò mọ̀, mi ò mọ̀ nígbà kékeré wọn fi dàgbà ni yóò wúlò fún láìpẹ́ láì jìnnà. Èdè kan ni mo like gan ni, mo like ẹ́ nítorí èdè náà, apá tí èèyàn máa ń fọ, í máa dàbí pé èèyàn, èèyàn wà, ni ìmo bí tí ṣe sọ gbà nínú Yorùbá, ìyẹn ń seduis èèyàn. Ni èdè kan ni ó wà seduisante. N ì mo bí ṣe sọ gbà nínú Yorùbá. Nítorí ẹ́, mo sọ sí French, èdè dáadáa ni, èdè, èdè tútù ni, èdè tí mo like gan ni. Èdè yẹn nísinsìnyí fún èèyàn ló ń jẹ nísinsìnyí. Kò sí ibi tó bá lọ, o bá tẹ ìkọ́, o kàwé títí títí títí títí, o bá dé ibìkan wọn sọ fún ni pé ṣé o gbọ́ English? Ṣé o gbọ́ Anglẹ? Ṣé o gbọ́? Ko si ibi tó bá dé, èdè yẹn ó gbọ́dọ̀ mo wọ́n máa ń bèrè ẹ̀ náà ni. Ọlọ́run o sì fún mi ṣé, èmi tí mo ìmọ̀ náà, mo bá tẹ́jẹ́ díẹ̀, ì mọ̀ amọ́ láti kékeré òhun mi ni wọ́n ti ìmọ̀. Kò ní jẹ́ wàhálà bí ṣo ṣe jẹ́ wàhálà fún mi. Nítorí mo mọ̀ pé tó èdè yẹn mo bá gbọ́ tẹ́lẹ̀ ni ibi tí mi wà, kò ní, kò, kò ní ṣẹ̀yìn Ọlọ́run àmọ́ mo dúpẹ́.

Ohun tí maa fún mi ní ìdára ní ibi iṣẹ́, ohun tí maa fún mi ní ìdára ní ibi iṣẹ́, eh, tí mo bá ṣiṣẹ́ àbí ẹni tó jù mí lọ, eh, eh, aṣíwájú mi tó bá ní mi lára àbí kò ní fi kí ńa fi hàn mí dáadáa, yóò bẹ́ẹ̀ tí máa sọ̀rọ̀ sọ fún mi. A máa ń ta mi, mo máa ń rí pé ó ń yàn mí jẹ, èjè mi máa ń gbóná. Mo máa ń rí pé yán yán jẹ náà ń pọ̀ ju mi sí ṣẹ́ ni tí máa ń ní sùúrù. N ṣe sùúrù yẹn, Ọlọ́run ò fún mi ní pé pọ̀ ju bẹ́ẹ̀ lọ. Òun ní máa fún mi ní ìtara ní ibi iṣẹ́. Mí yí fẹ́ yàn yi yán jẹ. Ìyẹn gbogbo ni oníkálukú níbi tí ń ṣe mọ́, eh, bí tí ń ṣe mọ́ nǹkan mọ́ tètè yẹn sígbà. Bí tí kì yin dé nǹkan mọ́ yẹn sígbà kúkọ̀ ni táyì nǹkan mọ́ yẹn sígbà. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni a ní ọ̀pọ̀lọ kàn náà a sì ní ká dára kànnà. Àmọ́ keyan máa ṣọ̀ga fún l'àkejẹ, keyan máa ní lára, keyan máa dá láàmú yẹn. Mí yí fẹ́, mí yí fẹ́ yàn yi yán jẹ. Yán yi yán jẹ jẹ́ ǹkan kan tí mi láì kí palípalí. Mi, mi, ní fẹ́ sí i rááárárá. Ọlọ́run oní jẹ àárí rú ẹ láéláé. Ọlọ́run gbogbo nǹkan tí ó ti jẹ́ ibi tí ipò tí wọ́n gbé ìyàn wá jẹ, tí wọ́n, tí wọ́n sọ tí ìyàn yi yán jẹ, àbí yóò fún wa ní ìtara ní iṣẹ́. A ó ta wa ní iṣẹ́. Ọlọ́run oní jẹ àárín. Àbí kí gbé nǹkan mi gé. Ó gé. A mo láì pé láì jẹ́ nọ́ọ̀ onọ́ ò sí, ju báyìí lọ. Mí yí fẹ́. Mí sì yí fẹ́. Ǹkan mí bá sọnù, má gbé nǹkan mi síbẹ̀. Tó bá sọnù, a máa ń ta mí. A máa ń ta mí torí ìyà mo jẹ́ fí rí. Ìyà gan an ni máa ń jẹ́ fí rí. Ọlọ́run o fún gbogbo wa mo Ṣé Ọlọ́run oo dùn wa nínú? Ọlọ́run ò pẹ̀lú wa. Ọlọ́run oní rí. Ba ṣiṣẹ́ wa jẹ́.

Ah, mo like ìdárayá gan ni o. Wípé kí ẹ̀yan ma ṣàríya, kí ẹ̀yan kí alèjọ tuntun. Wá ọ̀dọ̀ ẹ̀yan, kí ẹ̀yan dá lára yá kó dàbí ara lé. Mo, mo èyí ní ṣe gan ni o. Tó bá jẹ́ kí ẹ̀yan gbé ẹ̀yan sí ibi tó yẹ, kí ẹ̀yan gbé, kí ẹ̀yan ṣàyèsí èèyàn. Mo like ẹ gan ni. Mo nífẹ̀ẹ́ sí ǹkan bẹ́ẹ̀ gan ni. Ǹkan kan tó jẹ́ tí mo like jù jù pa pálọ̀ ni Ọlọ́run ó ṣiṣẹ́, Ọlọ́run ó fún mi ṣe, pàtì pé ìdárayá mi ni mọ́ n fa oore, bíbò wá fún mi bí tí mọ ṣe máa ń dárayá sí ẹ̀yan gbà. Bẹ́ẹ̀ ni mo tún bínú padà ni mo ń bá ǹkan púpọ̀ jẹ́ fún mi. Ǹkan tí mo ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run nísìnyí, wípé kó fún mi ṣe, ìbínú náà kò dẹ́kun ìdárayá, ìdárayá náà kò tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Pasu ìdárayá náà, ẹ́ yí pọ̀ nínú ẹ̀ jù ìbínú lọ. Kó tó tó ọkàn mi, kó tó tó ẹlẹ́dàá mi, kí yé mọ bí inú ódi odi, kí fi máa bá ǹkan ara mi jẹ́. Ọlọ́run fún gbogbo wa ṣe láìpẹ́ láìjìnà ọlá ti Tobi Ọlọ́run. Salamu alaykum.

Báwo mo ṣe máa n rántí ọ̀rọ̀ àdéhùn mi. Tí mo bá ní àdéhùn pẹ̀lú èèyàn kan nísìyín, káni mo jeyàn kan lówó mo ma ń gbé ṣọ́kàn. Àwọn èèyàn wà tí mo jẹ lówó títí dí ìsìyín tí in sàn. Àmọ́ mo n gbé ṣọ́kàn pé gbèsè lo lówa lọ́rùn mi nísìyín. Bí ì pé tí mo bá rí òwò àjèjì kan àbí mo ṣiṣẹ́ kan mi ó lérò òwò tí mo rí, mo rí pé òwò náà ju owó lọ. Mo yọ bùkátà tí mo máa ń ṣe ní oṣooṣù kúrò nínú ẹ̀ ó lè sí, mo máa san díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí. Ọlọ́run ó sì fún mi ṣé n san tán èmi bá wa, ẹ̀mí ni ó wà lẹ́yan ó fi sọ tan. Àdéhùn tí mo bá ní àdéhùn àjọṣọ pẹ̀lú èèyàn mi ì fẹ́ kó yẹ. Àmọ́ ilẹ̀ ayé yìí gbá iṣẹ́ ọlọ́run, ó lè wá yẹ o. Àmọ́ bí tí mo ṣe ma ń ṣe ìgbà, mo lè sọ fún òluwa ẹ, kí n sọ fún ni pé "Àh má bínú o, àdéhùn á yẹ." Àmọ́ Ọlọ́run ó fún mi ṣe dákun má bínú, mọ́ fọlọ́run óba bẹ̀ ẹ̀, ní suru fún mi. Ọlọ́run ó ni suru fúnwọ náà. Òhùn mi mọ n tùtù tí mo bá ní àdéhùn pẹ̀lú èèyàn. Tí mo bá rí pé èmi mo ṣẹ ẹ, òhùn mi mọ́ n tùtù. Mo bá ṣì ní àdéhùn pẹ̀lú èèyàn. Tí mo bá múṣẹ, mo máa n fẹ́ kó bẹ babá kó bá mi múṣẹ. Tí ò bá lè múṣẹ, pè mí, kò ò ṣàláyé fún mi. Bí tí ìwọ náà ṣe jẹ́ ìdágbà, bẹ́ẹ̀ ni èmi náà ṣe jẹ́ ìdágbà. Bóyà àdéhùn wà, ó lè wà lórí ojú méjì fún mi. Àmọ́ pè mí, má pè mí ní ìjọ́ náà wà. Bó bá pè mí ìjọ́nà pàápàá, yóò bá mi nínú jẹ. Pè mí ìnú ìṣẹ́ mẹ́ta kí ìjọ́nà tó wà, kò ṣe àlàyé fún mi, kí n yọ ọkàn mi kúrò níbẹ̀. Àmọ́ kó wá pè mí ní ìjọ́nà náà gan-gan. Àmọ́ àbí kó máa wá ní ìjọ́nà náà gan-gan-gan-gan. Kó á wá ní ìjọ́ kejì. Ìjọ́nà kó á sọ ní pé "bye bye bye." Kó tún mò lédè lẹ́nu. Ì mọ́, ì mọ́, ì mọ́, ì mọ́ dánú ló ni gan-an ni. Èyí fẹ́ràn ẹni tí mọ́ wù ìwà bẹ́ẹ̀. Àwọn ẹni tí mọ́ fẹ́ mú gbán jù èèyàn lọ ni mo like ẹ.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, olórí iṣẹ́ púpọ̀ mọ̀ ni. Àmọ́ olórí iṣẹ́ kan wa ń bẹ̀ se. Kò sí ìjọ́ tí mi ṣe pé lu nítorí ọmọ burúkú bá pa ni. Ọmọ burúkú ni àwọn ẹlẹ́rìí burúkú ló tún gbé sí inú iṣẹ́. Ihn like ẹ́, pali, pali, pali, pali. Í máa ń ṣe èèyàn bí ẹrú. Ihn like ẹni tí máa ń gbé lékéjì e fiṣẹ́ erú. Bí tó ṣe dá Taiye bá bẹ́ẹ̀ ni a ń dá Kehinde bá. Èyí tó bá fún Taiye ni kó fún Kehinde. T'aiye bá ń ṣe nǹkan tó ń mú tí a bùkú, ẹ fún lá'bùkù. Àmọ́ àbùkù tí ó kan lápá, èmi mi like ẹ́, mi like ẹ́. Nítorí àwa ń lẹ́ ayé yìí ìgbà yìí, a mọ̀ nǹkan tó Ọlọ́run. Ọlọ́run ni ọba sábàbí wa. Ẹ dá bá wa láyé, yóò ṣe nǹkan ṣe, yóò sì tún nǹkan ṣe. Ọlọ́run ló ti dábẹ́, Ọlọ́run ló ti ṣẹbẹ́. Àmọ́ kí èèyàn máa fẹ́ èèyàn fi gbá bọ́ọ̀lù nígbà gbogbo. Kí isinmí máa wà ní igbà gbogbo? Èní wàhálà, ọ̀la wàhálà, ọ̀túnla wàhálà, ìgbà gbogbo wàhálà. Ọlọ́run ni jẹ́ Àmọ́, Ọlọ́run lù wá nínú. Bí tí a ṣe ń fẹ́ gbà kúrò fún wa, bẹ́ẹ̀ ni ó rí fún wa kalẹ̀. Ọlọ́run o ni bá àjọṣepọ̀ wa jẹ́ láìpẹ́ láì jinà.

Ewo mi like jẹ oúnjẹ tó kù, mi like, ó tùn, ó tùn, tí ó, ẹni tó jẹ́ kùkúwa, tí mi ò bá ní ìfẹ́ sí ẹni tó jẹ́ kí n lè jẹ́, ó dùn níbi tó lú ẹ ṣe jẹ́ gbà. Kúrú ẹ bá jẹ́ mọ̀yamọ̀yamọ̀, bá ò mọ̀ fẹ́ jẹ́ gbà ní jẹ́, ní ṣáájú tí mo máa jẹ oúnjẹ ajẹku kí i lọ. Ajá ní mọ́ bí mo ti jẹ ajẹku. Tó bá jẹ́ àbúrò mi, mo lè jẹ́ ẹ̀jẹ̀ mi ni. Ó bá ṣe ọ̀bùn, ó tó dé bọ́ n bí tó ṣe jẹ́ gbà, bí tó ṣe ṣọ̀bùn gbà, bí tó ṣe ṣé gbà, kín tó jẹ. Ó bá ṣọ̀bùn ju mi ní lè jẹ́. Ó bá jẹ́ ẹ̀gbọ́n mi, ó dé bọ́n. Ó bá jẹ́ tọ̀tí mi, ó dé bọ́n. Ẹ̀gbọ́n ìyá mi awọ́n nkan bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n bàbá mi, àbúrò bàbá mi, ó dé bọ́n bí tó ṣe jẹ oúnjẹ náà gbà àbí bí tó ṣe jẹ́ wa ju mi gbà, tí mo fi jẹ́. Àmọ́ ẹni tí mo mọ̀ àbí tó bá jẹ́ ohun kò ní, mi ò ní jẹ́, átipe mi mọ̀ bóyá ó fọ ẹnu lé ni àbí mi mọ̀ bóyá ó wẹ̀ lé ni, awọ́n nkan bẹ́ẹ̀. Mi ò like ìdọ̀tí, gbogbo nǹkan tó ti jẹ́ ìdọ̀tí, mo máa yára fún un. Mo máa ń wá kí ẹ̀yàn mọ́, kí ẹ̀yàn mọ́. Lásìkò ninú mi mọ́ ẹ̀yin, wọn tọ́ mi dàgbà sí.

Bá ò mo ṣé mọ dáà bò bò, ayé ìkòkò rè mi lórí ìta níta níti. Bò ó, ayé ìkòkò, bò ó, ẹbí mi àbí ọmọ mi kò yé mi sí dáadáa. Tó bá jẹ́ ibi tí mo ṣé mọ dáà bò bò ọmọ mi, máa a, ọmọ là wì, ọmọ jù gbogbo nǹkan lọ ní ayé. Ọmọ ni ó dòtí ni, ọmọ ni ó sì ni, ọmọ ni ó tọ́jú ènì, ọmọ èèyàn ò kí ń fọ́mọ ẹni ṣeré. Tó bá jẹ́ ọmọ lẹ̀ ń sọ, "À! Abí amọ̀ tèmi jẹ́ mi ń yí fọmọ mi ṣeré." Èyí tó tẹ́ẹ̀ tó máa jẹ́ ẹ̀kọ́ ọmọ, ìlọ̀síwájú nínú ìwé àbí iṣẹ́ kíkọ́, àbí nǹkan tó ọmọ ń ṣe mi yí fi ṣeré, pàsị́kẹ́ ọ̀là òun ní ó gbòjúlé. Tí àwọn bàbá tọ́ máa ní agbára, òun ló fẹ́ gbòjúlé mi yí fi ré, mi yí fi bá ọmọ ṣeré. Mọ lè ra gbogbo nǹkan tó ọmọ ń fẹ́ fún, gbogbo nǹkan tí bá ń fẹ́ bí ré, mọ lè ráá fún. Tó bá gbọ́ràn, tó bá gbọ́ràn, tó bá ṣì kọjú mọ iṣẹ́ àbí ìwé ẹ̀, gbogbo ohun tí bá ń fẹ́ mọ lè dára mi lámú kí ń fi tẹ́ lorun. Àmọ́ ní pé kó má ń fẹ́ ẹ, kó má ṣé nǹkan tí ò sí. Èmi pọ̀lú ẹ̀ à ní sábà rárá, yóò mọ rí mi bí ẹni tí ò nífẹ̀ẹ́ sí òun nítorí ìní nǹkan kan tí ó ṣẹ. Tó bá ṣì wá jẹ́ ohun ò bí mi àbí ẹbí mi kan, à! Ẹbí jẹ́ kókó, ẹbí lẹ̀ yán rí. Kí èeyàn tó sọ ilé ọkọ, kí èeyàn tó sọ ọmọ, ẹbí lẹ̀ yán rí. Ilé ọkọ bá tọ́ á kò rò, ẹbí lẹ̀ yán rí. Gbogbo ohun tó ti jẹ́ ẹbí, èèyàn yé è pò ṣè ẹ, èèyàn ò sí ń fi ṣọ́ ṣẹ. Èèyàn máa ń fi ṣe nǹkan atàtà, ẹmẹ̀ ẹyẹ yán kálẹ̀ ni. Ọlọ́run ó kọ gbogbo àmò ẹṣẹ, Ọlọ́run ó fún wa ṣe. Gbogbo ohun tí a ń fẹ́, Ọlọ́run ó bá á fẹ́ sí salam-salam.

Ṣé mo máa ń na ara mi? Bí mo bá ń bọ́ ọrùn mi ṣe àbí ọ bá ń sunkún, mo máa ń na ara mi nì míràn mo bẹrù ekùn, mo ní "òye gbọ́n, péjẹ́, péjẹ́, ó tún ṣe bẹ́ẹ̀ fún, ó tún ṣe bẹ́ẹ̀ fún Dàmí lọ́lá, ó tún ṣe bẹ́ẹ̀, péjẹ́, péjẹ́". Àbí tí mo bá na ara mi àbí mo ń ṣe nǹkan kan, mo ń retí ǹkan tàbí mo, mo wà léri network, mo tẹ nǹkan kan ó dùn mi mo, mo lè gba ara mi lẹ́sẹ̀, mo ní "yéyé, yéyé, awọn kàn bẹ́ẹ̀ kwa". Àán, mo fi máa ń na ara mi. Níbò, binú bá bí'yan pé pípọ́pípọ́, ìgbà mìíràn èèyàn máa che awọn kàn bẹ́ẹ̀. Ẹ̀yàn máa tí awọn kàn bẹ́ẹ̀ fi dì ìbì naa kù. Ọlọ́run ni ó kọ amọ̀ ṣe ìbínú pípọ̀ o dà. Ẹ̀yàn bá ń bọ́ ọmọ ṣeré pápá, ìgbà mìíràn èèyàn máa che wọn á rí abẹ. Kó mọ́ náà ba lẹ́ dàké kí ẹ̀yàn rí isinmi. Ọlọ́run ó kọ gbogbo wa mọ̀óse ṣá.

Èmi tí mo bá fẹ́ bá wọn lẹ́wẹ̀ẹ́ mi, mo máa ń fẹ́ tí a bá fẹ́ ṣiṣẹ́ ká wà kankan náà. Ó bá ṣàlàyé ǹkan kan fún ọ, èlàkejì ẹ kò bá yé sí. Ṣàlàyé ẹ̀ sí i fún pàdà. Kí ṣe bí tí tayé ṣe mọ̀ nǹkan náà yé tayé sí kọ́ ni nǹkan máà yé kẹ́hindé sí i. Tayé ní ìsìn, ó lè tètè yé sí i. Kí kẹ́hiǹdé kò mọ tètè yé sí i, mẹ́ tàn báa fẹ́ ṣẹ́. Kẹ́hiǹdé tún lè ṣe dáadáa ju tayé lọ. À mọ́ ọ̀la, a sì máa ń tọ́lọ́hun o. Òore tọ́lọ́hun lè ṣe fún wa. Nítorí èmi mo mọ̀ ọ́n, mo mọ̀ ọ́n, mo mọ̀ ọ́n ṣẹ́ traì, mo mọ̀ ọ́n tí kíní sì inú gbogbo ǹkan bẹ́ẹ̀. Ọlọ́run kò gbogbo wà mọ n ṣe. Ọlọ́run, mo mọ̀ wá tí a bá fẹ́, tí a bá fẹ́ ṣiṣẹ́ kí a wà nínú ayọ̀, nínú ìdùnnú, kí wàhálà kó má sì í, kó ni kalukú lọ ṣi, lérí ọ̀nà tí ó tètè fi kọ́ ẹ̀kọ́ náà. Ǹkan tán fi n hàn nínú ìdùnnú pọ̀ lọ ayọ̀. Ǹkan bẹ́ẹ̀ ni mo mọ̀ n wá. Èmi fẹ́ wọn kan àbùkù àwọn ǹkan kí ẹ̀yan mọ́ din yan kù. Pẹ̀sẹ̀ ẹni tó ń bá ṣiṣẹ́ náà eyàn lóhun náà, ó bá ń dínkù léèní, ó ń dínkù lọ́la, ó sì ń sanwó fún ládàá. Yóò wá lọ eyìn náà ni. Àbo ó ń dínkù léèní, ó ń dínkù lọ́la, ó ń sanwó fún daádàá, yóò wá lọ eyní náà ni. Àmọ́ ò n dínkù, ò dínkù, ó ń fún ní ìyi e ó sì ń sanwó díẹ̀ fún un. Kó tó gba iṣẹ́ ẹlòmíì, yóò mọ̀ wo bí tó ṣe mọ́ ìyẹ́ òun sígbà Teri tọ̀ un. Òwo náà bá tẹpẹ́ tí ìwà náà ò bá da, yóò kò ní lọ. Awọ́n eyan ọ̀gọ̀, wọ́n mọ̀ ǹkan tán ṣe dáadáa. Ọlọ́run kò fún gbogbo wà mọ n ṣe.

Àwọn ojú ọ̀pọ̀ ayélujára wo ọ̀ wá. Bon, ibẹ̀reẹ̀ tẹ ìbeẹ̀rẹ̀ yẹn mọ ní pé àwọn ojú kò ojú pọ̀ lára èèyàn àbí kí gbogbo èèyàn máa fojú kojú wo èèyàn. Àwọn kan bẹ́ ìlé ayé yìí báyìí. Ẹni tí wọn bá fojú kojú wo kò lè lọ síwájú. Gbogbo èèyàn máa fojú rere fi fo ẹ̀ kó tó dùn. Ṣòri ree yóò pẹ́. Kó tó ṣòwò rere yóò pẹ́. Ojú kojú náà ni àwọn èèyàn ó fi mọ̀ wone ní òkìkí rẹ̀ ó fi gun sí. Ojú kojú náà ni àwọn èèyàn ó mọ̀ ṣòwò fún àwọn èèyàn báyìí. Wọ́n mọ fojú kojú wo ẹ ní òkìkí ẹ ó fi dìde. Parce que ojú kojú yẹn náà lọ́lọ́rùn fi ń dá gbogbo ẹ. Ọlọ́run fi ń gbé ẹ̀gà. Ọlọ́run fi ń dùn e nínú. Ọlọ́run ò ní bá ṣiṣẹ́ wa jẹ́. Ọlọ́run ó dùn wá nínú bí táa ṣe ń fẹ́ gbà. Ọlọ́run ó bá a fẹ́. Ọlọ́run ó fi ayọ̀ ibukun ẹ̀ sìn inú ilé ayé wa. Ó dùn wá nínú. Ọlá àti tóbi, Ọlọ́run, sára malẹ̀kùn.

Nígbà wo ni mo máa ń fọ ọkọ̀ mi? Igbà kígbà tó bá ti wù mí ni ó, ó bá ti wu mí ó wù mí àmọ́ ó bá wù òun ó lè máa wò mí. Ah ìyá ọkọ mí ó like mi gan Walai, ó like mi bàjẹ́. Níṣìí mo máa ń gbọ́ràn sí mi lẹni gbogbo ohun tí mo bá ń fẹ́, o máa ń bá mi fẹ́. Mo ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó lọ́run gbéga kó tún sọ di aridùnnú ọkọ fún mi, ọkọ ìdùnnú, ọkọ ayọ̀, ọkọ tí ń sọ ìyàwó di ìmọ́lẹ̀, ọkọ tí ń sọ ìyàwó di obìnrin àtàtà. Ni ọdẹ̀dẹ̀ mo ń tọrọ l'ọdọ Ọlọ́run, kí i n bi ọkùnrin, kí i bi obìnrin, kí i bí ibèji, kí i bí ìbẹta ká bí ọ̀pọ̀ nínú ayọ̀ àt'àlàáfíà kalẹ̀. Èèyàn gídì ni, ó mọyì obìnrin, ó mọyì obìnrin, ó mọyì obìnrin, ó mọ ipò tó bí obìnrin wà ní ayé ọkùnrin. Ìgbà tí èmi pẹ̀lú ẹ bọ́ pọ̀, àtúnṣe púpọ̀ wà tó ṣe, o-o change gan ni, bí tó ṣe wà tí mo fi mọ̀ ọ́ bẹ́ẹ̀ kọ́ ló wà lẹ́ẹ̀ni. Mo ń dúpe lọ́wọ́ Ọlọ́hun kó lọ́run tún sọ wá pọ̀ ju báyìí lọ ọlá ti tóbi Ọlọ́run, sahla malèkú.

Èmi kì í ṣe yoga kan o. Àmọ́ mo ń like ẹ́ tó ìyàn bá ń ṣe tí mo bá rí i, mo máa ń like ẹ́. Ó jẹ́, eh, nkankan tí máa ń fún eyan ni f'ọkànbalẹ̀. Eyàn bá n ṣe báyìí, ọkàn ẹ̀yàn mú ń balẹ̀. Eh, o bá ní ìdàmú lọ́kàn, o bá ṣe ọkàn ẹ ó balẹ̀, ọkàn ẹ ó tutù. N máa ń fún ẹeyan ìfọkànbalẹ̀. Bí pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀, ó dá ó dá fún èmi tí ó máa rí wàhálà ní ìdí iṣẹ́, àwọn ẹni tí ìgbà gbogbo làálá làálá wàhálà wàhálà wàhálà ni, òye kan máa ṣe ní oṣooṣù ní ìparí oṣooṣù kan máa ṣe kan máa fi máa yọ gbogbo àwọn ìdààmú yẹn kúrò lára nítorí wàhálà máa fa àmúlè sí èèyàn lára. Ayé ìsinyi báyìí àmúlè ò po n titi, kí Ọlọ́run mo sáà jẹ́ kí àmúlè buruke rántí ọ̀tá wa ní wọlà títóbi Ọlọ́run, mo n dúpẹ́ sá, mo n dúpẹ́ ẹ̀mí gungun mo n dúpẹ́ àláàfíà, mo n dúpẹ́ ọ̀rẹ́, mo n dúpẹ́ ìfọkànbalẹ̀, mo n dúpẹ́ ayọ̀.

Aah, mo like jijó gan ni o. Bí mo bá ń jijó nbí bàyìí nísìí, nínú àríyá ni gbogbo àádẹ̀ mọ̀ wà ọ́ ijó. Aah, mo like kí n máa ṣe fàájì, kí n máa dúpẹ́, kí n máa kọrin, kí n máa jó, kí n máa yo. Orin ọlọ́run, ìyẹn mo like ẹ dáadáa, àwọn orin pàṣọ, àwọn orin Adekunle Gold, àwọn orin Olamide Badoo. Mo like orin Olamide Badoo yẹn gan an. Àwọn orin Wizkid, mo like àwọn orin French pàápàá, àwọn orin ẹ̀gún. Mo like àwọn orin tó ti ní sábàbí tí ń sọ̀rọ̀ ilé ayé, àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ayé, àwọn orin àdúrà, àwọn orin ọpẹ́, àwọn orin mo like ẹ, mo like ẹ, mo like ẹ gan an ni, mo like ẹ.

Iṣẹ́ tí mo máa ń ṣe ni àlọ́ apanilẹ́rìn-ín. Mo ń like ẹ̀ bàjẹ́bàjẹ́. Mo lè maṣé títí kilẹ̀ èṣú. Mo máa ń ṣe gan-an ni àlọ́ apanilẹ́rìn-ín. A! Mo ń like ẹ́ bàjẹ́bàjẹ́. Mo lè máa ṣe àlọ́ apanilẹ́rìn-ín títí, títí, títí kilẹ̀ ọlọ́run òṣù. Mo ń láìkẹ́, mo ń láìkẹ́ gan-an. Tí ó dí ẹní tí mo bá ṣe, bá ṣe àlọ́ yẹn, ó bá jẹ́ eeyàn mi tóun ná dẹ́n, pà mí bí àríyá yẹn dùn títí bí tinu temi ná ṣe ń dùn wa ínú tiẹ́ náà. Ìgbà mí á máa ṣe wákàtí kan, wákàtí méjì, wákàtí mẹ́ta lori phone táyè pa, ẹ́, a inú wa máa dùn sí ara wa. Mo láìki àríyá yẹn. Mo ń rá ìkà àlọ́ apanilẹ́rìn-ín. Ó nice gan-an ni, ó dága ni. Wọ́n dùn yan lọ́kan, wọ́n tutù ọ̀kan fún yan, wọ́n dẹ́n pa yan, wọ́n fún yan ní ìfọ̀kanbalẹ̀